Ṣo má a ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni mo má a ń gbé àpò ẹ̀yìn. Pàápàá jùlọ tó bá di pé mò n lọ síbi iṣẹ́. Inú àpò ẹ̀yìn mi ni mo má a n gbé oúnjẹ mi sí tí mo ma jẹ lọ́sàn. Inú ibẹ̀ náà ni mo tún má a ń gbé kọ̀npútà mi tí mo má a fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́. Inú ibẹ̀ náà ni mo má a ń gbé sí pẹ̀lú àwọn ìwé tí mo má a fi ń kọ̀wé àti.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Mo fẹ́ràn pé tí mo bá ń ṣe iṣẹ́ tó wúni lórí tàbí tí mo bá èèyàn ṣe iṣẹ́ àbí mo ran èèyàn lọ́wọ́. Mo fẹ́ràn wípé kí ènìyàn kó fún mi ní orí ìyìn bí ó tẹ́ ju pé ní pọ́nńbélé ní ṣokí.

Sọ fún wa nípa wíwo bọ́ọ̀lù papọ̀. Mo fẹ́ràn láti má a wo bọ́ọ̀lù papọ̀ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí ó fẹ́ràn bọ́ọ̀lù. Nítorí pé tí ọ̀ bá ń wo bọ́ọ̀lù papọ̀, o má a mún ìdárayá, o sì ma ń jẹ́ kí gbogbo nǹkan tí ọ̀ ń ṣe ní àkókò òhún kó jẹ́ kó, kó wú ni lórí.

Báwo ni o máà ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Ti bá ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, ọjọ́ ẹ̀míràn mo máa ń wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi. Ọjọ́ ẹ̀míràn ṣi rè é, mo máa ń tẹ̀lé àwọn ọkọ̀ tó wà ní tí ìjọba dá sílẹ̀ ni mo máa ń tẹ̀lé lọ sí ibi iṣẹ́.